Ṣé mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀. Yàrá ẹ̀yà ìṣàpápa tó bá jẹ́ ìgbà tí mo lọ sí ibìkan tí mo bá fẹ́ rin ìrìnàjò, lọ sí ibìkan tí mo dẹ̀rí pé mo ní láti tètè dé ibẹ̀, mo máa ń jí ní aró kùtùkùtù. Tí mo bá tún fẹ́ lọ sí ibi iṣẹ́ náà, mo máa ń jí ní aró kùtùkùtù láti lè bá múra, láti tètè dé ibi iṣẹ́ kí má ba à pẹ́. Torí ohun tí mo fi ń jí ní aró kùtùkùtù náà ni màá lè tètè jí, màá gbàdúrà, màá wẹ̀, màá tún nu ilé ṣe, màá dáná, màá jẹun, màá dẹ̀mù, màá sinmi tódipé màá jáde. Àmọ́ tó bá di àwọn ọjọ́ ọ̀sẹ̀ tí mi ń, tí mo ń lọ sí ibi iṣẹ́, ẹ̀hen ìgbà yẹn ni mo máa ń pẹ́ jí. Àmọ́ mo máa ń jí ní aró kùtùkùtù tí mo bá ti ní àwọn ohun tí mo fẹ́ ṣe níwájú, mo bá fẹ́ rìn ìrìnàjò àti tí mo bá ti fẹ́ tètè dé ibi iṣẹ́, mo máa ń jí lọ.

Kíni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Awọn nǹkan tí mo máa ń ṣe láti tayọ ṣáájú àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi ni pé, tí wọ́n ba ti gbé iṣẹ́ fún wa tàbí tí a ma ti wà ní ibi iṣẹ́, mo máa ń tètè jára mọ́ iṣẹ́ tí n ba fẹ́ ṣe. Máa tètè fi ṣiṣẹ́ ṣe kó tó di pé iṣẹ́ máa pọ̀ níwájú mi. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ló wà tó jẹ́ pé ó nígbà tí wọ́n bà tí kan wọn lójú, àwọn ò ní tí ì ṣiṣẹ́. Àmọ́ ní títì tèmi tèmi o, tí mo bá rí pé iṣẹ́ ti délẹ̀ níwájú mi báyìí, màá tètè bẹ̀rẹ̀ sí ní ṣe ní kíákíá. Tí mo bá dẹ̀ rí pé iṣẹ́ yẹn kọjá ìmọ̀ mi ó ju nǹkan tí mo mọ̀ lọ, mà á gbé iṣẹ́ náà lọ bá àwọn tí ó ní imọ́ ju mi lọ. Mà á wá kún ìmọ̀ sí láti bá lè gbé iṣẹ́ yẹn jáde. Àwọn tí mo tún máa ń rí ni pé mo tún máa ń kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ ní àwọn yálà ní orí Íńtánẹ́ẹ̀tì àti káàkakiri. Mo máa ń wá ìmọ̀ kún ìmọ̀ nítorí ìmọ̀ ṣe koko ní ẹnu ìṣẹ́ mi. Àwọn ohun tí mo máa ń ṣe nìyẹn tí mo fi máa ń tayọ síwájú àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi. Tí mo bá dẹ̀ ti ṣe, inú ọ̀gá mi máa ń dùn, orí rẹ̀ máa ń wú, ó máa ń gbé orí yìí fún mi tí mo bá ti ṣiṣẹ́.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Rárá, ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé, ó ti pẹ́ ò ìyẹn ni. Nígbà tí mò ń kọ́ ẹ̀kọ́, ó ti pẹ́ bí ọdún mẹ́wàá sí ẹ́yìn. Àmọ́ bí mo ṣe parí ní ilé ẹ̀kọ́, mi ò jẹ́ kí ó tán síbẹ̀. Torí àwọn kìí ṣe ilé ìwé nìkan ni ibi tí èèyàn ti lè kàwé. Àwọn ibi tí èèyàn tún ti lè kàwé náà ni a ń pè ní àwọn ibi tí wọ́n máa ń kórè pamọ́ sí, ní ibi tí àwọn eléyìnbo pè ní library. Library, ibẹ̀ yẹn náà tún wà ní ibi tí ó tún jẹ́ ibi tí èèyàn ti lè lọ kàwé. Tí mo bá rí pé mi ò ṣe nǹkan kan tí ààyè diẹ́ yọ fún mi, tàbí tí mo bá ní ìdánrawò ní iwájú mi tí mo fẹ́ ṣe, màá wá ibi tí ó rọrùn, ibi tí ó dákẹ́ fún mi láti lọ kà ìwé. Màá lè lọ kàwé ní i bẹ àwọn ìgbà tí mo kẹ́yìn lọ fún ìyẹn, fún ibi tí wọ́n ti ń kàwé tó jẹ́ library, mo ṣì ṣe ìyẹn ní oṣù tó kọjá. Mi ò tíì ráyè ṣe ìyẹn ní àkókò tí a wà yìí, ní oṣù tí a wà yìí. Àmọ́ mo sì ń tún ń gbèrò láti lọ sí ilé ìkàwé sí ní oṣù tí a mú yì, láti fi lọ gbáradì fún ìdánrawò èyí tí mo ti ní iwájú.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Hmm, kò sí ìgbà tí èmi o, tí mi ò le fọ aṣọ. Àmọ́, ó sì tún láwọn ìgbà tí mo lè fọ. Àwọn ìgbà tí mo sábà máa ń fọ aṣọ, òun náà ni àárọ̀ tàbí kí oòrùn tó ràn, kí oòrùn ọ̀sán tó ràn tàbí tó bá ti di ìrọ̀lẹ́ nígbà tí oòrùn bá ń rántí ń rọ̀. Ẹ̀hẹ̀n. Àwọn ìgbà yẹn ni mo máa ń fọ aṣọ torí tí oòrùn bá ti mú jù àti ṣiṣẹ́, ó máa ń fẹ́ lè bákan bákan. Èyì ló mú mi tí mo fi máa ń fọ ní àárọ̀. Ìyàn, àwọn àárọ̀ ìgbà tí mo máa ń fọ yẹn náà, mo máa ń jìfọ̀ tí mo bá níbi tí mo fẹ́ lọ. Màá ti sáré jìfọ̀ kí ó bá lè tètè gbẹ́, kí ó bá lè tètè gbẹ́. Tí mo bá dẹ̀ tí ri pé mi ò lè ráye fọ̀, màá sùn di ìrọ̀lẹ́ nígbà tí oòrùn bá ti ràn. Àwon ọ̀pọ̀lọpọ̀ èèyà àwọn ọjọ́ tí ó, mo sábà máa ń fọ aṣọ mi náà, òun náà ni ijọ́ Satide, ijọ́ òpin ọ̀sẹ̀. Ìgbà yẹn ni màá ràye fọ̀ dáadáa tí màá dẹ̀ tún inú ilé ṣe. Àwọn ìgbà tí mo máa ń fọ aṣọ mi, àárọ̀ àti kí i tí oòrùn bá ti ń rọ̀, igba yẹn mo máa ń fọ aṣọ.

Báwo ni o máa ń ṣe irun rẹ? À, bí mo ṣe máa ń ṣe irun mi, tí irun mi bá ti kún, gígé náà ni mó máa ń gé. A gbé lọ lé àwọn gerígerí tí eléyibo ń pè ní barber. Ibẹ̀ ni mo máa ń gbé irun mi lọ tí mo bá ti fẹ́ gé. Ê, bí mó, mo dẹ̀ máa ń gé ní ẹ́ẹ̀méjì ní oṣù, mó máa ń gé ní ọ̀sẹ̀ méjì méjì. Ìgbà tí ó bá ti ṣi ààyè ni mọ máa ń gé níi ẹ́ẹ̀kan lóṣù. Àmọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń gé ní ẹ́ẹ̀méjì ní oṣù kí ó má baà kún. Ê, oríṣìíríṣìí styli dẹ̀ ló wà fún irun gígé ọmọkùnrin. Àmo àwọn èyì tí èmí fẹ́ràn jù, òun ni style tí àwọn eléyinbo ń pè ní afro. Mi ò fẹ́ràn kí n máa dán irun mi, kí n mí máa fá kodoro rárá, mi ò fẹ́ràn rẹ̀. Torí irun tún máa ń bùkún ẹwà. Ó máa ń bùkún ẹwà ọmọkùnrin. Iyẹn ló ń mú mí, tí mi fi gé irun mi lọlé. Màkan rá gé afro tí ó máa jẹ́ kí ojú mi yọ dáadáa. Bẹ́ẹ̀ yẹn ni mo ṣe máa ń ṣe irun mi. Máa gbé lọ lé àwọn gerígerí, àwọn ni wọ́n máa ń bá mi gé.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Kò ní iye ìgbà tí mo máa ń wo àwòrán lójoojúmọ́, àmọ́ ó sì tún láwọn ìgbà tí mo máa ń wo àwòrán gíláàsì. Ìyẹn jẹ́ ní àárọ̀ kùtùkùtù, àle sọ pé àárọ̀ kùtùkùtù, àárọ̀ tí mo bá ti múra tán, tí mo bá ní ibi tí mò ń lọ, tí mo ti wẹ̀, tí mo ti ṣe ogun tí mo yẹ kí n ṣe, tí mo ti para, tí mo ti tún yàrun. Ẹ̀hen, tí mo bá ti fẹ́ yàrun, mi máa lọ sí ibi àwòrán, ojú àwòrán. Mà á lọ wo irun mi tí mo ti yà, bóyá oduò da. Mà á wo bóyá ojú mi, bóyá odò da, bóyá kò sí ìdọ̀tí ní ojú mi. Mà á dẹ̀ wo aṣọ tí mo wọ̀ náà, mà á gbe lọ sí ojú àwòrán. Mà á lọ wo bí mo ṣe wọ̀, bóyá mo múra dáadáa àbí bóyá mi ò múra dáadáa. Àwọn ìgbà yẹn ni mo máa ń wo àwòrán. Tí mo bá dẹ̀ ti dé náà, irinṣẹ́ tí mo ti òde jáde, mà á yẹ ojú àwòrán wo. Ro, káṣá sọ pé ìgbà tí mo máa ń wo àwòrán lójoojúmọ́ kò ju ẹẹ̀mẹ́jì sí ẹẹ̀mẹ́ta lọ. Nígbà tí mo bá ti jí, tí mo bá ti múra, tí mo bá lòde lọ, tí mo bá ti dé, tí mo bá dẹ̀ tún wà ní gboro, mà á yẹ ara mi wò ní ojú àwòrán kí n wo bóyá kò sí nǹkan kan tí ó bá ìmúra mi jẹ́.

Báwo ni mo ṣe máa ń jí ní òwúrọ̀? Tí n bá ti sùn ní àṣálẹ́, bo bá ti di òwúrọ̀, Ọlọ́hun lólẹ̀mi ògbó wa, Ọlọ́hun ló máa ń jí wa, àmọ́ fún ìrànwọ́ gbogbo ẹ, òun náà ni pé tí ilẹ̀ bá ti mọ́, máa jí. Tí adìẹ bá ti kọ̀ ní ká ilẹ̀ ká ri òjìí re ní ilẹ̀ Yorùbá wa n bíbí, adìẹ àkukọ́ ló máa ń kọ̀ táa fi máa ń jí. Tí kò bá dẹ́ ti sí adìẹ tó máa kọ̀ tí a fi jí, ẹ́ àní kan tí àwọn olóyìnbo máa ń pè ní alamú, ẹ́ a ti ṣẹ́ ti ẹ sí bí ago maárùn àbọ̀ tàbí ago mẹ́fà, ẹ́ tí alamú bá ti dún, ìgbà yẹn la máa jí, tí a máa múra fún iṣẹ́ òjọ̀. Àmọ́ tí a bá ti jí naa, a kọ́kọ́ gbàdúrà. A gbàdúrà sí Elédumàré Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́un to mú wa sùn, tó dẹ̀ mú wa jí ní aya àti àlàáfíà, èmi àti ilé mi. I Ìyẹn ni bí a ṣe máa ń jí ní òwúrọ̀. Àmọ́ tó bá ti di ijọ́ tí à ń lọ síbi kankan, a ìkòrí sí alamú. Ìgbà tó bá tó wùú àti ilẹ̀ bá ti mọ́, ìgbà yẹn ni a máa ń jí. Àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà adìẹ ló máa ń kọ̀ tàbí kí alamú kó jí wa ní ago mẹ́fà òwúrọ̀.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Àh fẹ̀, oúnjẹ tíí, ṣé kí a sọ pé oúnjẹ tí mo fẹ́ràn láti fi jẹ àkàrà? Ehn, torí tí a bá fẹ́ ṣe àkàrà, ẹ̀wà ni a máa ń fi ń ṣe. Tí a bá ti ra ẹ̀wà, a sáa, ta báa ti sa, a san nu, a bó epo rẹ̀ tó wà ní ara ẹ̀wà yẹn. Tí a bá ti bòó, a rẹ́ tí ó rọ̀, tí ó bá ti rọ̀, a fi ata sí i. A máa ti fi ata sí i, a lọ̀ lọ ní ẹ̀rọ tàbí àwọn ǹkan tí wọ́n fi ń lọ ata, a lọ̀ lọ ní ibẹ̀. Tí a bá ti lọ tán, a fi maggi, a fi, a fi gbogbo nǹkan tí ó yẹ ká fi sí i. A dẹ̀ fi òróró tàbí epo pupa, a fi dín àkàrà yẹn náà. Oúnjẹ tí mo máa ń fẹ́ràn jù tí mo, láti máa fi jẹ àkàrà náà ni mo láìkí kí ń máa fi búrẹ́dì, kí ń máa fi búrẹ́dì jẹ àkàrà mi. Àwọn oríṣiríṣi nǹkan la le fi jẹ àkàrà o. A lè fi búrẹ́dì jẹ, a lè fi ẹ̀kọ jẹ, a lè fi ògì jẹ, a lè fi gàrí, a lè fi jẹ. Àmọ ohun tí mi fẹ́ràn jù láti máa fi jẹ àkàrà ni búrẹ́dì. Tí mo bá ti ra búrẹ́dì, màá fi jẹ àkàrà. Ìyẹn jẹ́ ohun tí mo fẹ́ràn jù.

Ṣé mo wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? À, bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́. Ehn, àwọn ibi tí mo tún ti wọ aṣọ àkayòrí ni ilé ẹ̀kọ́ gíga, àwọn ilé ẹ̀kọ́, ilé ìwé tí mo lọ, ehn tí a tún pè ní ilé ẹ̀kọ́. Mo wọ àwọn aṣọ àkayòrí ní ibi bẹ́ẹ̀. Ehn, ní ibi tí mo ti ṣiṣẹ́ náà, mo wọ aṣọ àkayòrí náà ní ibẹ. Aṣọ àkayòrí pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ náà. O, èyí tí mo sọ nípa rẹ̀ yí ó jẹ́ ibi iṣẹ́ èyí tí mo kọ́ nígbà tí mo lo ọdún, èyí ọdún tó ẹ̀yin kí n lo níbi bẹ́ẹ̀. Kótó dipé èmi náà dàrú, kótó dipé mo lọ bá àwọn ènìyàn ṣiṣẹ́ níta tí mo kọ́ iṣẹ́ yẹn fún bí i ọdún márùn ún tí mo dẹ̀ ṣiṣẹ́ tí mo rí pé mo mọ̀. Lẹ́yìn ìgbà tí mo dẹ̀ parí, tí mo lọ gbàyè ní ọ̀dọ̀ ọ̀gá ilé iṣẹ́, mo wọ aṣọ àkayòrí. Ilé tí àwọn olóyìnbo tún pè ní (graduation gown). Ehn, bẹ́ẹ̀ni mo wọ̀, mo wọ̀ ní ilé ìwé, mo dẹ̀ tún wọ̀ ní ibi àkayòrí ibi iṣẹ́ mi.

Ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni dáradára, n máa ń pa owó pamọ́ o. Àá, ìyẹn ti ẹ ṣe kọ́kọ́ ní ìgbé ayé, ó tẹ̀ tó ní orílẹ̀ èdè tí a wà yìí. Ẹ̀yàn ń pa owó pamọ́ dáradára, ẹ̀yàn gbọ́dọ̀ pa owó mọ́ dáradára. Torí tí èèyàn ò bá pa owó pamọ́, àá kò sí ibi tí èèyàn ti máa bu owó náà o. Torí kò yẹ kí ènìyàn wà kó máa ná gbogbo owó tó wọlé fún tán. Ẹ̀yàn gbọ́dọ̀ ní owó ní pamọ́. Àwọn ibi tí èmi dè máa ń pa owó mi pamọ́ sí ni inú kóló, àwọn Yorùbá ń pè ní kóló. Mo máa ń pa owó pamọ́ sí ibẹ̀. Tí mo bá dẹ̀rí pé ó ti pọ̀ ní ibi tí mo kó pamọ́ sí, màá kó lọ sí ilé ìfi owó pamọ́ sí, ilé tí àwọn olèǹgbò ń pè ní báǹkì. Ibe ni mo máa ń fi owó pamọ́ sí torí ibẹ̀ ni ó jẹ́ ibi tí ó, tí ó pamọ́. Ni ìsọpọ̀ ibi tí ó safe láti fi owó pamọ́ sí. Tí mo bá dẹ̀ ti nílò rẹ̀, màá lọ gbà nínú àkáǹtì báǹkì tí mo fi sí. Torí owó pípa mọ́, ó mọ́ ó da, ẹ̀yàn á lè fi ṣe àwọn nǹkan tí ó yẹ kí ẹ̀yàn ṣe.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? À bí mo ṣe máa ń ṣe ìdúnàádúrà, ó kú sí, ò he bí owó bá ṣe wà ní ọwọ́ mi, ẹhn, bí owó bá ṣe wà ní ọwọ́ mi ni mo ṣe máa ń ṣe ìdúnàádúrà, àwọn nǹkan tí mo bá fẹ́, mà á ti mọ iye tó wà ní ọwọ́ mi, mà á dẹ̀ ti ṣe ìṣirò gbogbo ẹ̀kalẹ̀, eléte olóyìnbo ń pè ní budget, ẹhn, budget mi máa ń gbé kalẹ̀, mà á gbé, mà á gbé gbogbo ẹ̀kalẹ̀ sórí ètò, òun ní ó má ń, òun ló má ń kí n lọ ìbò wípé òun ló má ń dìta mi. Bí mo ṣe máa ń ṣe ìdúnàádúrà torí tí a bá fi ètò sí gbogbo nǹkan, ìnákùná kan ni èèyàn máa máa ná owó. Òwò òdẹ tun ni tó láti fi ṣe nǹkan tí èèyàn fẹ́ fi ṣe, òun ló máa jẹ́ kí n gbé gbogbo ètò mi lórí ìdúnàádúrà, mà á ti fi ètò yẹn tí mo ṣe sọ̀rẹ́ kẹ́rì pé budget, budget, òun ni mo máa ń fi ṣe ìdúnàádúrà mi tí mo bá dẹ̀ tún ṣe wípé owó tún ti wọlé sí mi lọ́wọ́, dún mo ṣe lé lè rù lọ, è ṣe bí mà á tún ṣe gbé ètò ìdáná ìdúnàádúrà mi á tún yàtọ̀. Ó bá yẹn ni mo ṣe máa ń ṣe ìdúnàádúrà mi, àwọn nǹkan tí mo bá fẹ́ àti àwọn ohun èlò mi nínú ilé.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ ẹ? Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro mi ní ibi iṣẹ́, mo máa dojú kọ gidi gan pẹ̀lú gbogbo okun àti agbára àti ìmọ̀ tí mo bá ní. Tí mo bá dẹ̀ rí pé ìṣòro náà ní ibi iṣẹ́ o kọjá nǹkan tí, o kọjá òye mi, o kọjá nǹkan tí mo lè dá se fún ara mi, màá gbé tọ àwọn tí ó bá ní ìmọ̀ ju mi lọ. Àwọn tí ó tún jẹ́ ọ̀gá sí mi ní ibi iṣẹ́. Tí kò bá dẹ̀ jẹ́ ibi iṣẹ́, ó lè jẹ́ ní ọ̀dọ̀ ará ata tó jẹ́ pé iṣẹ́ wa jọ papọ̀. Màá tọ̀ wọ́n lọ, màá lọ gba ìmọ̀ràn, àmọ̀ràn àti kí n tún yá díẹ̀ lù nínú ọgbọ́n wọn láti fi lè ṣe, ẹ́, àwọn nǹkan tí mo fẹ́ ṣe ní ibi iṣẹ́ mi. Tí mo bá dẹ̀ rí pé àwọn èyí tí kò kọjá ibi iṣẹ́ mi náà ni mo lè gbé tọ ọ̀dọ̀ ọ̀gá mi lọ. Tí ó bá jẹ́ ìṣòro tí kò gùn pa, màá gbé lọ. Ó dẹ́tùn àwọn ìṣòro dẹ́tùn pé oríṣiríṣi. To bá jẹ́ ìṣòro titi owó ni, à gbe lọ síbe. Tí ó bá jẹ́ ìṣòro láti jẹ́ kí iṣẹ́ tẹ̀síwájú, à wá ìmọ̀ lọ sí ọ̀dọ̀ àwọn tí ó ní ìmọ̀ ju wa lọ láti lè wá ohun tí a fi dojú kọ àwọn ìṣòro náà ní ibi iṣẹ́.

Kí ni àwọn ohun mímu tí o fẹ́ràn jù? Àwọn ohun mímu tí mo fẹ́ràn jù náà ni, ẹ́, àwọn, kí n sọ pé ọtí ẹlẹ́rìndòdò tí kò ní ṣúgà jù. Ọtí ẹlẹ́rìndòdò tí àwọn oloyinbò tún mọ̀ sí, tí wọ́n ń pè ní wáìnì. Ẹ̀hẹ̀, òun ni ohun mímu tí mo fẹ́ràn jù. Tí mo bá fẹ́ mú, à, mo rọra máa ń mú ni àti ra ara ìwọ̀nba tí ó máa, tí ó máa tèmi nìkan. Ó dẹ̀ gbọ́dọ̀ tutù. Ẹ̀hẹ̀, mo dẹ̀ tún fẹ́ràn àwọn yúgọ́ọ̀tì náà tí wọ́n ń pè ní yúgọ́ọ̀tì tí a máa ń fún lára àwọn màlúù lára àwọn ẹranko kọ̀ọ̀kan. Òun ni àwọn ohun mímu tí mo fẹ́ràn kò gbọ́dọ̀ tutù jù náà torí ohun tó tutù jù kò dáa fún eyín. Mo dẹ̀ tún fẹ́ràn láti máa mú nǹkan mímu, tí mo dẹ̀ tún fẹ́ràn láti máa mú náà ni ọsàn. Nǹkan mímu náà ni mo dẹ̀ tún fẹ́ràn láti máa mú Five alive náà torí, ẹ́, èso la fi ṣé. Èso dẹ̀ dára lára púpọ̀, ó máa ṣe ara lọ́ṣọ̀. Mo tún fẹ́ràn kí ma mú pineapple, a máa jẹ ẹ́, nitorí náà mo fi sọ pé mo fẹ́ràn láti máa mú, ẹ́, àwọn ohun èso, àwọn ohun mímu tí a fi èso ṣe bí i ọsàn, pineapple, ìbẹ́pẹ, ọ̀gẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ràn, ẹ́, ohun mímu báyìí.

Ṣé mo máa ń wọ fìlà? Àbẹ́ẹ́ni dáadáa mo máa ń wọ fìlà, mo máa ń wọ fìlà. Oríṣiríṣi àwọn oríṣiríṣi fìlà tí mo dẹ̀tún ní nàni tí mo máa ń wọ. O ní fìlà àwọn eléyìí tí àwọn olóyìnbó ń pé ní face cap ta máa ń wọ sórí àwọn shirt. Mo máa ń wọ àwọn yẹn jáde, mo dẹ̀tún máa ń wọ ní ibi iṣẹ́ torí ó máa ń, kò ì jẹ́ kí òòrùn kí ó pa mí. Kò ì jẹ́ kí òòrùn kó pa mí. Mo dẹ̀ tún ní eléyì tí àwọn òyìnbó, Yorùbá náà máa ń lò, àwọn fìlà ta máa ń dè móri ta máa ń wọ̀ lọ sí òde síbi ìnáwó. Mo ní àwọn yẹn náà tí mo máa ń dè torí onílẹ̀ Yorùbá a ti gbà í pé tí ọmọkùnrin bá múra tí ò bá tíì sí fìlà ní ibi ìmúra rẹ̀ pé ìmúra rẹ̀ kò tí ì pé, ìmúra rẹ̀ kò tí ì pé. Ìyẹn máa ń jẹ́ kí n wọ fìlà. Àwọn oríṣi fìlà méjèèjì ta ní ti olóyìnbó àti ti ilẹ̀ wa ní Yorùbá méjèèjì, méjèèjì ni mo máa ń wọ tí mo bá ti jáde láti fi lè jẹ́ kí ó bùkún ẹwà ìmúra mi dáradára.

Ṣé mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Àwọn ohun ọ̀ṣọ́ bí, ẹ́ ti olóyìnbo ń pè ní perfume táwọn kan tún ń pè ní lọfindà. Mo máa ń pa sí ara torí tí èèyàn bá múra tí kò bá tì sí àwọn ohun ọ̀ṣọ́ níbi ìmúra, àwọn Yorùbá, a gbà pé ìmúra kò tíì pé. Torí ó wà lára àwọn ohun tí, àwọn, tí àwọn Yorùbá fi ń ṣe òge sí ara wọn láti jẹ́ kí ẹwà wọn kí ó jáde. Bẹ́ẹ̀ni, mo máa ń pa sí ara àwọn ẹ̀ṣọ́ bíi ti perfume, lọfindà, àwọn èyí tí a tún máa ń lò náà tí ó máa ń tó ṣe fojú rí bíi ago, àwọn bangles, chainí tí àwọn olóyìnbo ń pè chain, àwọn, àwọn ọ̀ṣọ́ ara yẹn náà. Mo máa ń lò, mo máa ń fi sí ara láti lè jẹ́ kí ìmúra mi kí ó pé, kí ẹwà ara mi náà kí ó lè jáde, kí àwọn èèyàn bá le rí mi, kí wọ́n mọ̀ pé mo mo ara mú dáadáa. Ìyẹn jẹ́ kí n fẹ́ràn láti máa pa ohun ọ̀ṣọ́ sí ara mi.

Báwo ni o ṣé máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Bí mo ṣe máa ń múra ìpàdé sílẹ̀ fún oníbàárà ni wipé màá ti mọ àwọn nǹkan tí mo fẹ́ sọ fún, màá ti mọ àwọn nǹkan tí mo fẹ́ tà fún, màá ti mọ iye nǹkan tí mo fẹ́ tà fún, màá dẹ̀ ti mọ àwọn nǹkan táwọn náà nílò, tí wọ́n fẹ́ láti lè mọ̀. Nítorí tí mi rí i kò bá sí gbogbọ́ iyẹn, kò sibì mó ṣé fẹ́ múra sílẹ̀ fún, torí ara ìmúrasílẹ̀ kókó ìmúrasílẹ̀ náà ni láti lè jẹ́ kí wọ́n ra nǹkan tí àwọn oníbàárà fẹ́. Tí mi ì bá múra sílẹ̀ dáadáa, oníbàárà lè máa, ó lè máa fẹ́ràn láti bá mi dà òwò pọ̀. Màá dẹ̀ jẹ́ kí ìmúra mi ní ìmúra titi, ohun tí mo wọ̀ sí ara àti ohun ọ̀ṣọ́ ara, màá jẹ́ kí gbogbo ẹ̀ kó mọ́ níwọ̀n, kó dúró dé dédé dáadáa. Màá dẹ̀ jẹ́ kí ìhùwà àti ìsọ̀rọ̀ sí mi kó jẹ́ títí ọmọlúwàbí, máa jẹ́ kó jẹ́ títí ọmọlúwàbí. Màá dẹ̀ rí pé mo tún bọ̀wọ̀ fún oníbàárà, màá rí pé mo kó wọn mọ́ra. Ehen, báyẹn ni mo ṣe máa ń ṣe ìmúrasílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà kí gbogbo oun tí a bá fẹ́ ṣe kó bá lè lọ ní ìrọ̀wọ́ rọ̀sẹ̀ láìsí ìdíwọ́ kankan.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àsà tí ẹbí mi ń ṣe, oun nà ni àṣà ti ilẹ̀ wa ní ilẹ̀ kàárọ̀ òjìrẹ̀ tí ó jẹ́ ilẹ̀ Yorùbá. Òun ni àṣà tí à ń ṣe, àṣà wa ní ilẹ̀ Odùduwa níbí. Òun ni tí à ń ṣe. Àṣà wa ní ilẹ̀ wa níbíbi ó dẹ̀ jẹ́ àṣà tí ó dára jù tí àwọn ènìyàn fẹ́ràn láti máa ṣe. Àwọn ọ̀pọ̀lọpọ̀, ẹ́, ènìyàn ló fẹ́ràn láti máa wá wo àṣà wa níbí. Àwọn òyìnbó tí ó jẹ́ aláwọ̀ funfun, àwọn náà máa ń wá, wọ́n a máa wo àṣà wa ní ibí. Òun ló jẹ́ kí èmi àti ẹbí mi náà kí a fẹ́ràn náà láti má ṣe àṣà náà. Tó bá dẹ̀ jẹ́ ní títí àṣà títí eléyìí tí ó jẹ́ títí ẹ̀sìn. Eléyìí ti mo ń ṣe nínú rẹ̀ náà ni títí ẹ̀sìn àlàáfíà tí a ń pè ní àṣà Krìstẹ́nì, àṣà ẹ̀sìn títí Krìstẹ́nì. Torí ó jẹ́ àṣà tí àti ẹ̀sìn tí ó pọ́nyàn lé tí kò fàyè gba dàrúdàpọ̀, tí kò fàyè gba ìwà pálapàla, tí kò sì fi ààyè gba ìwà ọ̀tẹ̀. Iyẹn ni àwọn àṣà tí èmi àti ẹbí mi ń ṣe.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoojúmọ́? Ẹ̀, ìgbà tí mo máa ń fọ eyín lójoojúmọ́, òun náà ni ìgbà mì ó máa ń jẹ́ ẹ̀ẹ̀kan, ìgbà mẹ́ran dè wá tí ó ma ń jẹ́ ẹẹ̀mẹ́jì lójoojúmọ́. Mà á fọ ní òwúrọ̀ ní àárọ̀ tí mo bá ti jí, mà á fọ ní àárọ̀ tí mo bá ti jí torí ẹnu tó bá mọ́ mi, ó ma ń fún mi ní ìlera tí kì í sí àìsàn. So mo mà n fọ ní àárọ̀ kí n tó jáde tí mà á ti jí tí mà á ti fẹ́ lọ wẹ̀, tí mà á dẹ̀ tún tí fẹ́ lọ sùn nígbà mín tí ó bá ti rẹ mi, mà á lọ fọ torí àwọn onímọ̀ ìlera sọ pé ó dára kí ẹ̀yàn máa fọ eyín ní aṣálẹ́ ní alẹ́ tí ó bá ti fẹ́ sùn kí àwọn kòkòrò má ba wà níbi eyín kí ẹ̀yàn fọ̀ dáa nù ẹ̀yẹn máa jẹ́ kí n fọ eyín mi ní ẹẹ̀mẹ́jì lójoojúmọ́, ẹ̀ lójoojúmọ́ ni mo máa ń fọ eyín mi.